Bí mo ṣe ń sinmi láàrín ọjọ́ iṣẹ́ ìgbà mélòó níbo ohun tí ẹ ń ṣe. Láàrín ọjọ́ iṣẹ́ tí bá fẹ́ sinmi kò ní ju wákàtí méje àbí mẹ́ta lọ o. Mo máa wa ẹ̀gbẹ́ kan láàrín ibi iṣẹ́ mi náà ni. Nítorí iṣẹ́ mi iṣẹ́ ilé ni. Orí afẹ́fẹ́ mo ti i ṣiṣẹ́, mà sáré sùn. Ohun ti mo maa n ṣe.

Ojú ọjọ́ báyìí, ojú ọjọ́ ṣe ló ń rẹ̀ báyìí, ṣe ló, wálẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́. Ó tún mọ̀tútù gan-an, ó máa ń fẹ́ torí àsìkò òjò lawà. Má bínú, àsìkò òjò lawà báyìí nítorí e ojú ọjọ́ ó mọ̀tútù, ó mú bí ojo.

Kíni o fẹ́ràn láti ṣe? Mo fẹ́ràn kí n má ya picture, kín má ya chicken. Mo fẹ́ràn rẹ̀. Kí n máa ya picture. Mo nífẹ̀ẹ́ sí gidi. Kí n máa edit, kí n máa yàwòrán, kí n máa edit. Mo nífẹ̀ẹ́ sí gidi gidi. Inú mi máa ń dùn ni tí mo bá ń ṣe lọ́wọ́lọ́wọ́. Inú mi máa ń dùn tí bá ń edit lọ́wọ́. Iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí ni.

Igbó tó wà ní tòsí mi, ohun tó wà níbẹ̀, ohun tó wà níbẹ̀, imi ìdọ̀tí, lẹ́lùmi ń dà sí igbó tó wà ní tòsí mi, imi dẹ̀ re ewé oríṣiríṣi tó ṣe wúlò fara, ó wà níbẹ̀. Ewé dógóyárò wà ní igbó tó wà ní tòsí mi, ewé ìbẹ́pẹ wà níbẹ̀.

Mo máa ń rántí alámì o torí mo lẹ́bùn àlá o. Àfi Tọ́lọ́hun ò bá fẹ́ jẹ̀ kí n mo ní mo rántí, máa ń rántí alámì dáadáa. Alámì dè máa ń ṣẹ. Ala mi ma n tọ mi sọna tí n bá ti lè lá alà báyìí, ìtọ́sọ́nà làálàmi. Ma n rántí alámì o. Ala mi dẹ̀ maa n ṣẹ, ìtọ́sọ́nà ni ala mi.

Wákàtí tí mo fi ń ṣiṣẹ lójoojúmọ́, bí o bá ṣe wá sí mi lára ni. Nítorí iṣẹ́ àdáni mo ń ṣe, mò ń ṣiṣẹ́ ara mi ni. Ṣùgbọ́n káṣà sọ pé bí wákàtí mẹ́wàá bí iṣẹ́ bá ṣe wá sí mi lára ni mo ṣe máa ń ṣe. Káṣà sọ pé wákàtí mẹ́wàá máa fi ń ṣiṣẹ́ ṣá, buh ṣùgbọ́n bó bá ṣe wá sí mi lára ni mo ṣe máa ń ṣiṣẹ́ mi.

Mo máa ń ṣe ìpè fídíò, ṣùgbọ́n bóyá mo fẹ́ ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, ibi tí mo ti máa ń ṣe ìpè fídíò niyen mi kan i ṣe ìpè fídíò, bóyá pẹ̀lú àfẹ́sọ́nà mi, mo tún máa ń ṣe ìpè fídíò. Ti mo bá tu fẹ́ fi ǹkan han ènìyàn, mo màá n ṣe ìpè fídíò. Ti mo bá túbọ̀ fẹ́ wà ní kíláàsì náà, màá ṣe ìpè fídíò. Àwọn ọ̀nà tí mo fi máa ń ṣe ìpè fídíò nìyẹn.

Ah! Mi kò sé oúnjẹ o. Àti kékeré nọ́ ti ń tì mí sí ilé ìdáná pé kí n lọ dáná oúnjẹ. Torí ọdọ ẹgbọn bàbá mí ni mo gbé ọmọ dẹ̀ pọ̀ mbe emi nìkan lóbìnrin. Ọmọdé ń bẹ, àti kékeré la ti ń tì mí sí kíṣíìnì pé kí n lọ dáná oúnjẹ wá nílé ìdáná. Mi kò sé oúnjẹ o. Kò dẹ sí oúnjẹ aláràbarà tí mo mọ̀ sé báyìí.

Bi o ṣe yàtọ̀ si tatijọ, orin ìgbà yi, orin kọ na n kọ mọ nisin yi, orin àtijọ́ o mọgbọ́n dani ṣùgbọ́n orin isin yi, ikọkukọ dẹ na n kọ. Orin ìsìn yìí kò ní ìtumọ̀ mọ́ ṣùgbọ́n orin àtijọ́, ó mú ẹ̀kọ́ dání, ó mọ́gbọ́n dání, ó mú ìmọ̀ dání. Ṣùgbọ́n orin aye isin yi, orin ikọkukọ ni.

Ah, mi le sọ pé ó yẹ báyìí o, ṣùgbọ́n mo máa ń mu omi dáadáa bí ọṣẹ ń rántí. A! Bi mo ba se rántí ni mo maa n mu omi o tí ǹkankan bá tiń ṣe mí lára tín mára mi ti ń rí bákan bákan, màá kọ́kọ́ lọ gbé omi náà màá mú torí mo nífẹ̀ẹ́ sí omi. Ìgbà, mí le ká iyé ìgbà tí mo fiń mu omi o, mi le ká rárá, mo màá ń mu omi gan-an.

Ah! Radio Yoruba ohun tí mo gbọ́. Wákàtí wo pẹ̀lú ta? Ah! Radio Yoruba, wọ́n máa ń sọ nípa òwe, nípa àṣà, nípa ìròyìn àgbáyé. Wákàtí wo? Ah! Èmi kò mọ ohun, torí mi ò ṣẹ̀dá tó ń gbọ́ rédíò. Afi ìgbà tí etí mí ba tá síbẹ̀ ni, ni mó má mọ pọ ń gbọ gbogbo ìyẹn.

Ah! Tẹ́lẹ̀tẹ́lẹ̀, bọ́n ṣe n bá ra wọn ṣorọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, a máa ń fi lẹ́tà ránṣẹ́ ni o. Ṣùgbọ́n láyé ìsìn, fóònù ti wà. Láyé àtijọ́, tí wọ́n bá fẹ́ bá yàn sọ̀rọ̀, wọ́n á wá yàn tó máa bá wọn kọ lẹ́tà. Wọ́n á kọ lẹ́tà, ẹni yẹn náà á fi lẹ́tà ránṣẹ́ sí wọn padà. Ṣùgbọ́n láyé ìsìn, aah! Ó ti di rọrùn. Fóònù tiwa, fóònù ti je ki gbogbo e di rọrùn.

Bi mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi, ò, ó lágbára o. Mo máa ń gbàdúrà ni, màá n bẹ Ọlọ́run pé, "Olọ́run fún mi lọ́kàn, balẹ̀ mo yi máa ń pàrọ̀ ọkàn mi nìyẹn o, torí kò ì yí sì torí mi là lábàárò, mi là lábàsọ̀. Má dà bá rami sọ́ nàa o ni, màá máa sọ fún ọkàn mi kó ní ṣurù, kó ní ṣurù, bíi mo se ń pàrọ̀ ọkàn mi nìyẹn o."

Ohun pàtàkì tó sọnù lágbègbè mi, òhun ni iná àti ọ̀nà. Ohun pàtàkì, kilode. À mi ò mọ o. Iná àti ọ̀nà. Bí ó ṣe lè pamọ́, iná àti ọ̀nà kò sí iná, iná ò da, ká bá jàjà mudé kékeré báyìí ni kò gbé run kún run. Àti ọ̀nà àti ọ̀nà wa ò dáa rárá rárá. Ohun tó, tó ṣe tó sọnù ní agbègbè mi nìyẹn.

To mu ki aara mi ya ju láìpẹ́ yi, mo je ọbẹ̀ ẹran, mo je ọbẹ̀ ẹran pẹ̀lú ìrẹsì. Kíni ó hun? Ah! Mó dẹ̀ lo ògùn mí. Ohun tó jẹ kára mi yá jù, mó lo ògùn, ògùn yẹn dẹ̀ ṣiṣẹ́ lára mi. Ohun tí ó jẹ, à mó jẹ ẹran, mó jẹ ẹran pẹ̀lú bọ̀kọ̀tọ̀.

Mi ò lọ́kọ́ o ṣùgbọ́n, mo láfẹ̀ṣọ́nà kò dẹ̀ ye mi, ṣùgbọ́n mo sì ń gbàdúrà kí Ọlọ́run ṣe títọ́dọ̀ tèmi gangan gangan, ìhà tèmi fún mi, ti ajọ máa gbọ́rawa ye ẹni tó máa ní ìfẹ́ mi tèmi náà máa ní ìfẹ́ ẹ. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mò ń wojú Olúwa fún ọkọ ni. Kí Ọlọ́run dé ṣe láìpẹ́ láì jìnnà.

Ọjọ́ tí mo fẹ́ràn ni nọ́ọ̀sẹ̀ ju ọjọ́ ta bí mi ni ọjọ́, ọjọ́ Saturday. Ọjọ́ Saturday, òhun ni mo nífẹ̀ẹ́ sí ju torí ọjọ́ ta bí mi ni. Ọjọ́ Saturday, mo ní pẹ̀ sì ọjọ́ Saturday. Ọjọ́, ọjọ́ Saturday mo ti gbàgbé nǹkan tí a ń pè pé ọjọ́ ìṣẹ́gun ni, no Tuesday ni ìṣẹ́gun, ṣùgbọ́n mo ní pẹ̀ sì Saturday.

À mi kì í mú àwọn omi mímu kírọ́ọ̀tì yẹn o. Pirotinii àbí kíléètìkì, à mi kì í mú omi. Omi, mo nífẹ̀ẹ́ sómi. Mo dẹ̀ máa n fi vitamin C sí omi. Àbí ọsàn wẹ́wẹ́ sínú omi. Àwọn ohun tí mo máa ń mu nìyẹn. Kí n fi fítámì C àbí ọsàn sínú omi. Àwọn nǹkan tí mo nífẹ̀ẹ́ sí láti máa mu nìyẹn.

À mó máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, ṣó máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ìgbà mì máa ń ṣiṣẹ́ wákàtí mẹ́fà, ìgbà mi máa ń ṣe wákàtí méjì torí iṣẹ́ ara mi ni mò ń ṣe. Nítorí e ni mo ṣèlè ṣiṣẹ́ ní wákàtí tó bá wù mí ṣùgbọ́n mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Bo bá ṣe wá sí mi lára ni, bí mo bá dẹ̀ ṣe ní iṣẹ́ sí ni.

À, ẹ̀bà àti gààrí. Bí a ṣe ń rò, à, bí a ṣe ń ro ẹ̀bà àti gààrí kẹ̀ pẹ̀lú kíni? À, ẹ máa ro ẹ̀bà, máa gbómi kaná, tó mi bá dẹ̀ ti wà, máa dán mi yẹn, ẹ máa da gààrí síi. A bá dẹ̀ ti da gààrí ṣá, a máa rò pẹ̀lú kíkẹ́ lọ́mọrógun ni ìgbà tí ń fi jẹ à. Ǹkan tó bá hun èèyàn ìgbà tí ń jẹ à. Ǹkan tó bá wù èèyàn lè yàn lè fi jẹ. Ǹkan tó bá wù èèyàn lè yàn lè fi jẹ ẹ̀bà. O lè fi ewédú jẹ, o lè jomii ọbẹ̀ jẹ. Kò sí ǹkan tó yàn lè fi jẹ ba.